Sọ fún wa nípa sísùn ní alẹ́, bí gbóná ibi tí ò ń sùn. Orí ibùsùn mi náà ni mo sùn, ohun tí ó rán ọ lọ́wọ́ náà ni pé à máa tan fáànù ní ìgbà náà bí alẹ́ ṣe ń da. Kò sí bó ṣe ń lọ tó yàtọ̀ náà ju pé ọjọ́ lọ náà ni.

Sọ fún wa nípa ohun dídùn tí o rántí láti ìgbà èwe, ẹni tí ó ṣe? Mo rántí pé nígbà tí mò wà ní èwe, wọ́n ṣe ẹ. Àkàrà òyìnbó kan. Ìgbà tí a ṣe, mò ń ṣe ọjọ́ ìbí nígbà náà ni. Ṣé ó ṣì n se? Àn, ele yìí ṣe bẹ́ẹ̀ mọ́.

Sọ fún wa nípa ọjà ńlá tí o ti lọ, ohun tí wọ́n ń tà. Ọjà nlá ni ọjà ògùnpa ní ìlú Ìbàdàn. Ọjọ́ wo --ọ ọjà ojoojúmọ́ ní ọjà náà, ẹni tí ó ti o ń wá, àwọn orísiirisi ònibara láti jáke jádo orílẹ̀-èdè lo wa síbẹ̀.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ìṣẹ́gun ọdẹ? Èmi o ṣe àgbé pẹran kan nínú eré àgbéléwò, òhun ni mo ti máa ń wo irú àwọn nǹkan tó jọ mọ́ bẹ̀.

Sọ fún wọn bí o ṣe ń kọ ohun kí kò rọrùn fún ọ ní ìbẹ̀rẹ̀ bí o ṣe bẹ̀rẹ̀. Ohun tí a lè ṣe náà ní pé ká fi àrà bàlẹ̀ láti kọ ohun tí a fẹ́ kọ́wa nígbà tí ó yẹ, bí ó ṣe rí ní ṣíṣe. Ní ṣìsin yìí mo ti rí pé mo ti mọ̀ gan-an ju ìṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lọ.

Ọ̀rọ̀ wo ni ẹnìkan nínú ìdílé yín máa ń sọ nígbà gbogbo? Èwo, ohun tí ó máa ń sọ náà ni pé, "ẹ mọ ọmọ ẹni tí ẹ ń ṣẹ̀ tá." Ìgbà tí wọ́n ń sọ, ìgbà tí a bá rí pé à ń fi ara wa sílẹ̀ fún ìgbà díẹ̀ tí a ń rìnrìn àjò.

Sọ fún wa ìgbà àti ibi tí o ti ń jẹun nípa ilé. Ìgbà mélòó? Ìgbà tí o máa ń sábà jẹ ni ìgbà tí mo ìbá lè síbẹ̀ dáná. Ìgbà kò ṣe gbogbo ìgbà, ohun tí ó pẹ̀, tí ó pe, òṣùrú tí ó pe náà.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Bẹ́ẹ̀ ni, mo máa ń wọ ago ọwọ́. Nítorí pé yàtọ̀ sí ìwúlò ago ọwọ́ náà, ó tún jẹ́ ohun tí ó máa ń bu iyì kún iyán tí èèyàn bá ń lo ago sí ọwọ́. Ó jẹ́ ǹkan tí ó wà lára àwọn ẹ̀ṣọ́ ara.

Sewo ni ẹranko ọ̀sìn. Bẹ́ẹ̀ni, mo ní oríṣiríṣi ẹranko ọsàn. Mo ní ẹran ewúrẹ́, bẹ́ni mo ní adìyẹ tí a ń sin. Ajá ni a ní tẹ́lẹ̀, a sì ti ta nítorí bí ó ṣe ń wù wá sùn.

Ṣàlàyé bí ọjọ́ rẹ, ojo ṣe dún ní agbègbè rẹ, bí ó ṣe bẹ̀rẹ̀, bí ó ṣe bẹ̀rẹ̀ náà ni pé yóò bẹ̀rẹ̀ díẹ̀. Èrò, ìróoo ìró tí ó ń dún na nì pé ó máa dùn nígbà tí ojò náà pọ̀. Ìgbà mìí ló máa ń dà. Ó jẹ́ nkán tí ìyẹn ò lè sọ pé ìgbà báyìí ni o máa gbà.

Lérò rẹ, kí ló dé tí o fi ń nira fún ènìyàn láti yí àṣà padà? Ìdí pàtàkì, ìdí pàtàkì náà ni pé èèyàn lè yí àṣà padà nítorí pé ó ti jẹ́ ǹkan tí ó ti wà láti ayé bá yé. Ohun tí ó le ràn ni lọ́wọ́, kò sí ohun tí ó le ràn ni lọ́wọ́ láti yí àṣà padà. Ìrírí ti, ìrírí ti ẹ, nítorí pé àṣà tí wà kò ṣi se parẹ.

Sọ fún wa nípa iṣẹ́ ọkọ̀. Ohun tí ó gbin ní àkókò wo, ẹni tí ó rán ọ́ lọ́wọ́. Sọ fún wa nípa iṣẹ́ oko. Iṣẹ́ oko, a máa ń gbin pákí nígbà mìíràn a sì máa ń gbin àgbàdo. Ẹni tí ó rán mí lọ́wọ́ náà ni àwọn òbí mi.

Sọ fún wa nípa fífi fóònù ran ṣẹ́ owó, ẹni tí o fi ránṣẹ́ sí. Mo lè fi ránṣẹ́ sí ẹ̀níkẹ́ẹ̀ní tí mo ba mọ pé a jọ ní e-nǹkan papọ̀ ìgbà mélòó, kò sí ìgbà tí kò lè jẹ́ ohun tí ó nira, kò sí ohun tí ó nira níbẹ̀ nítorí pé wọ́n ti ṣe kó rọrùn.

Ṣé o ti lọ sóde rí? Bẹ́ẹ̀ni. Oríṣiríṣi òde ni mo ti lọ rí. Mo ti lọ sí ode ọku àgbà, mo ti lọ sí òde ìkómọ́, mo ti lọ sí òde ìgbéyàwó, mo ti lọ sí òde àjọyọ̀ ọjọ́ ìbí. Kò sí òde tí mo ti fi bẹ́ẹ̀ lọ nítorí pé àjọyọ̀ ni, àbárá wa yọ ni.

Kí ni ò ń ṣe nígbà tí àlejò bá dé? Ìgbà mélòó ni ó gbà? Ohun tí o gbọdọ̀ wà, a gbọdọ̀ pè ṣe oúnjẹ fún wọn láti lè jẹ́ kí wọ́n, kí ó ro wọ́n lẹ́rù láti ṣe wọn láti jẹ ẹni tí ó rán dọ̀ àwọn ẹgbọn mí.

Ṣé o máa ń mu coffee ní ibi iṣẹ́? Bẹ́ẹ̀ni, a máa ń mu coffee ní ibi iṣẹ́. Nígbà tí a bá kọ́kọ́ dé ibi iṣẹ́, èyí jẹ́ ohun tí wón kọ́kọ́ máa fi ń pàdé wá sí ibi iṣẹ́. Nítorí pé coffee jẹ́ ohun tó máa ń fún àwa ní okun bí ọjọ́ yẹn ṣe ń lọ.

Ìgbà mélòó ni ẹ máa ń jẹ́ kí fóònù rẹ gbóná? Ìgbà tí ó máa ń jẹ́ kó gbóná ni ìgbà tí mo báa ti tẹ̀ ju fún wákàtí bí méjì lè ọ̀n, ó máa ń jẹ́ kí ó gbóná nígbà náà. Ìgbà mìíràn a fi sílẹ̀ kí ó máa ba gbóná mọ.

Sọ fún wa nípa àmọ́ àmì tí ó wà lábẹ́ àti lórí lẹ́tà, ṣe ó kọ́ wọn ohun tí ó ṣẹlẹ̀ bí o bá kọ́ wọn bí a bá, bí ó bá ṣe dàrú? Àmì jẹ́ ohun tó jẹ́ kó máa ń fún nǹkan tí a bá ń pe ní ìtumọ̀. Tí ò ń bá pe dáadáa, wà á pe ọ̀rọ̀ ní ọ̀tọ̀. Tí o bá pe dáadáa àwọn èèyàn yóò lè mọ̀ pé ohun tí ò ń sọ ní pàtó náà jẹ́

Ṣé o ní ìrora nígbà tí o bá ń sọ̀rọ̀ níwájú àwọn ènìyàn? Kò sí ìrora tí èèyàn yóò ní nígbà tí ó bá ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Nígbà tí ó bá jẹ́ pé inú nǹkan tí ò ń bá wọn sọ tí ọ̀kan láa sọ ọ̀rọ̀ tí kò ní itunmọ, kò ní ìrora kankan tí ó fẹ́ wá láti àtàrí rẹ̀.

Sọ fún wa nípa omi mumú ní ilé. Ibi tí ó ti wà, ibi tí ó ti wà ní ìta máa ń pọ̀n wọ́n nínú kànga bí a ṣe ń mọ̀. A ń pọn sí ibi tí ó mọ́ tó sì ni dèri. Ohun tí omi rẹ̀, èṣì ohun tí omi rẹ̀ á lò.

Ṣé o mọ bí a tí ń gun kẹ̀kẹ́? Bẹ́ẹ̀ni, mo lè sọ pé mo mọ̀ máa ń gun kẹ̀kẹ́. Ní iwonba ti tẹ̀mi, ìgbà mí ìkó náà, mo máa ń ṣe gun kẹ̀kẹ́. Kí pẹ́ ọ̀gá rẹ. Gbé mo lè sọ pé mo mo bi woń ṣe n gun kẹ̀kẹ́ díẹ̀.

Tani owó wọ́n ti sọ fún wa? Ta láti ìgbà wo? Ohun tí ó rántí, mo rántí àwọn obíì mí nítorí pe o ti pẹ ti mo ti kúrò nínú ilé. Ǹkan tí ó ti jẹ kí n rántí wọn ni pé mo ti ṣe àfẹ́ rí wọn láti rí wọn.

Nígbà wo ni o kẹ́hin kọ ìgbé kalẹ̀ iṣẹ́? Gbogbo ìgbà tí mo bá fẹ́ ṣiṣẹ́ náà ni mo máa ń kọ ìgbé kalẹ̀ iṣẹ́. Láti lè mọ ìlànà àti bí mo ṣe fẹ́ ṣe wọ́n. Kọ́mándà wípé mi ò ní èrè kankan nípa ǹkan tí mon ṣe.

Sọ fún wa nípa àṣà ìgbéyàwó ní agbègbè rẹ. Ọjọ́ mélòó wọ́n máa ń ṣe fún bí i ọjọ́ weekend, bíi ọjọ́ Saturday àti ọjọ́ Sunday. Ní àṣẹ ń tẹ̀lé àràrá ohun tí ó yí padà. Kò sí ohun tí ó yí padà ná.

Sọ fún wa nípa àṣà sísọ ọmọ lórúkọ. Ìgbà tí ó wáyé, ìgbà tí ó máa sábà wáyé ni ọjọ́ kẹjọ lẹ́yìn ìgbà tí a bí ọmọ na. Ẹni tí ó ń wá àwọn ènìyàn tí ó fẹ́ bá wọn, àwọn ènìyàn yọ, ohun tí ó ṣẹlẹ̀, ohun tí ó ṣẹlẹ̀ náà ni pé a fún ọmọ náà ní orúkọ tí àwọn òbí rẹ̀ fẹ́ fún un, àwọn èeyàn yóò sì jẹun.

Iru ìbọ̀sẹ̀ wo ni o fẹ́ ràn wọ̀? Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ ràn, mi ò fẹ́ ràn dúdú, ṣùgbọ́n mo fẹ́ ràn èyí tí ó ní oríṣiríṣi, tí ó ní oríṣiríṣi àwòrán, àbí kọ́lá, ọ̀ ni mo fẹ́ ràn.

Sọ fún wa nípa ìjọyọ̀ ìkórè ìgbà tí ó wáyé. Ó máa ń sábà wáyé ní oṣù kọkànlá. Ohun ti a n se náà ni wípé a n se àjọyọ̀. Ẹni tí ó ń wá, àwọn èeyàn káàkiri agbègbè náà ni ó máa wá pẹ̀lú ẹ̀bùn tiwon náà tí àwọn ènìyàn tí wọ́n le fún ẹnìkan kí ó sì tún bá ẹ̀mí náà lọ́wọ́ ẹni kejì.

Sọ fún wa nípa ìgbà tí ẹ̀mí rẹ balẹ̀. Nípa kíìní, bóyá ìgbà tí mo parí ìdánwò mi. Ìgbà mélòó ni o ṣàní? Mo máa ṣàníyàn gan nígbà mìí. Ìgbà tí o, o sọ. Kò sígbà tí mo sọ náà báyẹn náà.

Ní ìró rẹ, kín ní ìyàtọ̀ ìgbé ayé abúlé àti ìlú nlá? Ohun tí ó yàtọ̀ náà ni pé àwọn ohun ẹ̀rọ, àwọn ohun ẹ̀rọ ó wà ní ìlú nlá yàtọ̀ sí ilé abúlé tí ó jẹ́ pé nǹkan oko nìkan ni àwọn nǹkan tí wọ́n máa ń rí àti àwọn nǹkan gígùn kan ọgbin nìkan ni nǹkan tí wọ́n máa ń rí lọ.

Ṣàlàyé bí a lọ ṣe ń bẹ̀rẹ̀ àti bí ó ṣe ń parí. Ọ̀rọ̀ àkọ́kọ́, ohun tí a wò àwọn olùgbọ́ ń sọ bí a ṣe rí. Nígbà tí èèyàn bá ti mọ ohun tí ó ń sọ fún àwọn ènìyàn, kò sí bí ó ṣe fẹ́, bí pé kí wọ́n máa gbọ́ ǹkan tí ó ń sọ lọ.

Ṣé o mọ bí a ti ń tún àwọn nǹkan ṣe? Bẹ́ẹ̀ni, mo lè sọ fún ọ bí a ṣe ń tún àwọn nǹkan ṣe díẹ̀. Nípa boya ẹrọ kan bàjẹ́ tí a wa jọyin àwọn wáyà rẹ̀ papọ̀. Mo mọ bí a ṣe ń tún nǹkan ṣe.

Ṣo mọ bí a ti ń wẹ? Bẹ́ẹ̀ni, mo mọ bí a ti ń wẹ. Fúnra mi ni mo máa ń wẹ ara mi bí i kábere láti owọ̀ titi dé ẹ̀sẹ̀ kí a máa fi ọṣẹ ra. Ohun tí a fi ń wẹ láti máa bu ara ènìyàn. Báyìí ni a ṣe ń wẹ.

Ṣé o ní, ṣe òun, ṣe ò ń jí ní kùtùkùtù tàbí pé, tàbí pẹ́? Kí ló dé? Mo máa ń jí ní kùtùkùtù nítorí pé mo gbàgbọ́ pé ohun tí èèyàn bá fẹ́ ṣe kí ó tètè ṣe é ní kùtùkùtù kó le ní gbogbo ọjọ́ ikú fún ara rẹ̀.

Ṣàlàyé ibi tí o ti lọ àkókò kò pọ̀jù. Ile ẹ̀kọ́ náà ni mo ti ṣì ṣe sọ pé mo fẹ́ kó tó pọ̀jù báyìí mọ́ nítorí pé ó máa ń gba àkókò mi. Mo dẹ tí máa ń jẹ ẹnì kan tó máa ń fẹ́ farabalẹ̀ láti kẹ́kọ̀ọ́ láti gba àkókò mi nípa dára nígbà náà.

Lérò rẹ ìwà wo ni olórí rere gbọ́dọ̀ ní? Ohun tí ó ṣe pàtàkì jù lọ ni pé kí olórí kó ní sùúrù. Ohun tí kò gbọdọ̀ ṣe náà ni wípé ko fojú se wípé kò sí wípé torí pé òun jẹ́ olórí kò sẹ́ni tí o jù òun lọ se o ti rí irú rni bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ ni, èmi gẹ́gẹ́ bí ẹni tí mo ń sọ̀rọ̀ olórí ni mi.

Èrè wo ni à ń gbọ́ ní ilé ní gbogbo ọjọ́? Ní àárọ̀, a máa ń gbọ́ bí àwọn ẹranko ṣe máa ń dún. Ni ọ̀sán, a máa ń gbọ́ bí àwọn mọ́tò ṣe ń lọ. Àti ní àṣàlẹ, a máa ń gbọ́ bí ohun gbogbo náà ṣe túń rú bí i pé mọ́tò àti àwọn ẹranko náà tún sọ̀rọ̀.

Ṣàlàyé aṣọ tí ó wà, tí o máa ń wọ̀. Aṣọ àwọ̀ àti aṣọ, mo fẹ́ràn aṣọ tó jẹ́ ẹ́ blue. Bi wọn ṣe rí lára o jẹ nkán ti o máa ń dára lára mi gan àti aṣọ funfun, mo fẹ́ràn òun náà. Ibi tí ó tí wá, kò sí ibi tí ó ti wá jù pé mi máa ń wọ̀ á nù. Mo máa ń rà ní ọjà.

Ṣé oúnjẹ kan wà tí o kò fẹ́ràn? Kí ló dé? À, mi ò ti lè sọ pé mo ní oúnjẹ kan tí mi ò fẹ́ràn. Mi ò ní oúnjẹ kan tí mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn. Ǹkan tí ó fi jẹ́ kí n má fẹ́ràn oúnjẹ na ni kó jẹ́ bí ó ti se máa rí nínú ara mi, òhun ló lè má jẹ kí n fẹ́ràn rẹ̀.

Léro rẹ̀, báwo ni ṣíṣe iṣẹ́ ní ilé ṣe rí? Ṣíṣe iṣẹ́ ní ilé jẹ́ ohun ti o dára nítorí pé ó, ó ń jẹ́ kí èèyàn kù àwọn wàhálà láti máa sọ pé òun ń lọ sí ibi iṣẹ́. Ohun tí ó nira, mo ti sọ, tí ó ti gbìyànjú rẹ̀, bẹ́ẹ̀ ni mo ti gbìyànjú rẹ̀. Mo ti ṣiṣẹ́ ní ilé fún wákàtí tó pẹ́.

Báwo ni oṣe máa ń jí ní òwúrọ̀. Jíjí, ó jẹ́ ohun tí ó, ó ya ènìyàn lẹ́nu nítorí pé ó jẹ́ ǹkan tí à ń pè ní, ǹkan tí èèyàn o mọ̀. Ṣùgbọ́n mo jẹ̀ sọ pé tí máa ji ní òwúrọ̀, màá ṣá gbìyànjú láti leè je kin dupẹ́ pé mo ti di yíyọ̀.

Sọ fún wa nípa rédíò Yorùbá, ohun tí ò ń gbọ́, o máa ń gbọ́ nípa eré ìdárayá àti àwọn ètò ní wákàtí, gbogbo ìgbà ni wọ́n maa n sábà ni ètò àti àwọn oríṣiríṣi àwọn ènìyàn ni ó ń ṣe ètò náà.

Sọ fún wa nípa abúlé tí ìdílé yín ti wà, ibi tí ó wà, ó wà ní ìlú Ọ̀ṣun, ẹni tí ó sì wà níbẹ̀. Ah mi ò rí, àríyìní wà níbẹ̀ ìgbà tí ó ń lọ. Oti pe ti moti lo si ibe kẹ́yìn.

Sọ fún wa nípa ìrìn àjò lọsí ìrìn àjò sí ilé ní àkókò àjọ̀dún. Ìgbà tí ẹ̀ ń jáde, a máa ń jáde ní bí ọwọ́ ọ̀sán. Bí ọ̀nà ṣe rí, ọ̀nà ṣe rí náà ní pé àwọn ènìyàn pọ̀ ní ojú òpópónà. Ẹni tí ò ń gbé yín, o le jẹ́ pé a wọ ọkọ̀, o sì le jẹ́ pé wọ́n gbé wa náà ni.

Nígbà wo ni o máa ń fọ aṣọ? Mo máa ń fọ aṣọ ní ìgbà tí ọ̀sẹ̀ bá tán, tí èèyàn kò ṣiṣẹ́. Ó sì máa ń sábà jẹ́ bí àárín ọ̀sẹ̀ méjì méjì oun ni mo máa fọ aṣọ mi sí. Nítorí pé mi ò lè máa fọ aṣọ ní gbogbo ojúmọ́.

Báwo ni iye owó ohun ọ̀gbìn ṣe ń yípadà lọ́dọọdún? Ohun tí ó nípa lórí, ó nípa lórí ohun tí a n rà nítorí pe o n kéré si, bí ó ṣe bá mi? Bo ṣe ba mi náà ní pé, àri nkan ṣe ko si ohun ti a fẹ ṣe sí, ẹni tí ó ń rà, àwa náà ni a rà.

Sọ fún wa nípa àwọn ohun ọ̀gbìn ní ilé tàbí ní inú àgbàlá bí i ká gbìn àgbàdo àwọn tí mo fi. Èyí tí o fẹ́ràn àgbàdo, ẹni tí ó ròyìn, tí ó borí irin, tí ó bomi run, mo lè bomi run bí wọ́n ṣe ń dàgbà. Wọ́n dàgbà dáadáa náà ni.

Kí ni o máa ń ṣe ní ọ̀sán? Òun ti mo máa ń ṣe ní ọ̀sán náà ni pé mo máa wà ní ibi iṣẹ́, mo máa ń ṣiṣẹ́. Kò sí nkán tí mo fẹ́ máa fi ọ̀sán mi ṣe tí n ò bá ṣiṣẹ́. Tí ó bá sì di àṣálẹ́, màá darí wálé. Tí òwúrọ̀ bá si tún ti mọ́, màá tún gba ibi iṣẹ́ lọ padà náà nì.

Ṣé o máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́? Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìdákẹ́jẹ́ nígbà mìíràn, nítorí pé gbogbo ìgbà ko ni èèyàn máa fẹ́ kí gbogbo ǹkan kó máa pariwo. So, ẹ̀rọ ìdákẹ́jẹ́ jẹ́ èyí tí ó ṣe pàtàkì nígbà mìíràn.

Sọ fún wa nípa ohun tí ẹ fi dáná, igi tàbí gáàsì? Ohun tí a fi ń dáná, a máa ń lo gáàsì. Ibi tí ó wà, ó wà nínú kitchen. Ẹni tí ó ń ṣe, kòṣi ẹni tí kò le ṣe nínú gbogbo wa.

Ṣé o mọ àmọ̀? Àmì ìràwọ̀ rẹ bẹ́ẹ̀ ni mo mo àmì ìràwọ̀ mi nítorí pé èyí ni àwọn eyan maa n bí mi láti lè, láti lè, láti lè fìtá mi, mo mo ìràwọ̀ mi.

Nígbà wo ni o kẹ́rù n àjo fún iṣẹ́? Ó ti pẹ́ tí mo ti rin ìrìn àjò, tí ó jína lọ sí ibi iṣẹ́. Nítorí pé ibi iṣẹ́ ni wọ́n sábà máa ń lọ. Nítòsí ni ó sì wà pẹ̀lú gan. Emi o kin sábà ń rin ìrìn àjò tó pẹ́ bẹ́ẹ̀.